Àwòrán wíwo jẹ́ ọ̀kan lára ohun púpọ̀ tí ènìyàn lè máa ṣe láti jẹ́ kí àkókò re kọjá. Tí ti bá wà nílé tí ọwọ́ mi dílẹ̀ tí kò sí nǹkan kan tí mo lè ṣe, mo máa fẹ́ràn láti wo àwọn ìràwọ̀. Ó máa ń mú mí dùn, ó máa ń máyọ̀ mi kún. Àwọn kan sì mọ̀, mi ò mọ̀ bọ́ tí ń wo ìràwọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n mo kàn máa ń wo wọn, mo sì máa ń, mo sì máa ń gbóríyìn fún wọn.

Ehn, nítorí bí ìlú ṣe rí ní àsìkò tàwà yìí, mi ò ní ìgbà kan pàtó tí mo lè sọ pé mo máa ń ra epo fún ọkọ̀ mi. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ọkọ̀ ní ìwọ̀n tó máa ń jẹ́ kí ènìyàn mọ ibi tí ìwọ̀n epo bá dé ní òrekoòrè. Ìgbàkígbà tí bá ti rí pé epo mi ti ń lọlẹ̀ ju bó ti yẹ lọ, tí owó sì wà lọ́wọ́ mi tí mo fi lè ra epo mìíràn, àwọn ìgbà bẹ́ẹ̀ ni mo máa ń ra epo sí ọkọ̀ mi. Kìí ṣe pé ó ní ìgbà kan pàtó tí mo máa ń rà á sí lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lójoojúmọ́ àbí lọ́jọ́ mẹ́ta mẹ́ta. Ìgbà tí epo ọkọ̀ mi bá ti lọ sílẹ̀ tí owó sì ń bẹ lọ́wọ́ mi, ìgbà náà ni mọ máa ń kúkú sọ, máa ń kúkú dijú ra epo sínú ọkọ̀.

Mo mọ àwọn aládúgbò mi ní ìwọ̀nba. Àdúgbò tí mò ń gbé lọ́wọ́lọ́wọ́ ni mo ti ṣe kékeré, àdúgbò náà ni mo gbé dàgbà. Ó máa sòro fún mi láti sọ pé mi ò mọ àwọn aládúgbò mi. Ṣùgbọ́n ba tí ń dàgbà síi ní àwọn ènìyàn náà ń dàgbà síi, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tá jọ́ ṣe kékeré ní àdúgbò yí ló ti kó lọ, ọ̀pọ̀lọpọ̀ ojú tuntun ló ti kó wọlé. Fún dí èyìí mi lè sọ pé mo mọ̀ wọ́n dáadáa tàbí dójú àánú. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mo mọ̀ dáadáa. Àwọn tí mi mọ̀ dáadáa náà nínú wọn náà sì pọ̀ àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé sí àdúgbò tí wọ́n ò tiì lò ju ọdún kéréje lọ ní àdúgbò.

Ohun tí mo máa ń ṣe kí tó lọ sùn ó níí ṣe pẹ̀lú iru àsìkò tí èèyàn bá wà, wákàtí tó jẹ́, bí ilẹ̀ ṣe ṣú sí, bóyá ilẹ̀ ti ṣú gidi tàbí ilẹ̀ kò ti ṣú, bóyá àsìkò ooru láwà àbí àsìkò òtútù, bóyá inú mi dùn àbí inú mi kò dùn, bóyá mo ti jẹun. Gbogbo è ló máa ń ní ṣe pẹ̀lú ohun tí mo máa ṣe kí tó lọ sùn. Tó bá jẹ́ pé àṣìkò ooru ni mo fẹ́ lọ sùn, mo máa rí dájú wípé mo kọ́kọ́ wẹ̀ dáadáa, kí fomi tútù wẹ̀ kí n tó gbìyànjú pé mo fẹ́ lọ nu ilé lọ sùn. Bí kò n ṣé gbà ooru gan, mo máa rí dájú pé mo wẹ̀ náà kí n tó lọ sùn. Àmọ́ tó bá jẹ́ àsìkò òtútù, mo lè pa ìwẹ̀ alẹ́ jẹ kí kàn bọ̀jù, kí í wọṣọ́ líle, aṣọ tó ò ní jẹ́ kí òtútù pọ̀ tó máa pa mí kí n lọ sùn.

Rárá o, èmi fẹ́ran ẹran lọ́pọ̀lọpọ̀. Ohunkóhun tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ oúnjẹ, bó jẹ́ ẹran, bó jẹ́ ẹ̀fọ́, bó jẹ́ ata, bó jẹ́ oúnjẹ lásán, ohunkóhun tó bá ní ṣe pẹ̀lú oúnjẹ tó sì dá ní àgọ́ ara ni èmi fẹ́ran, gbogbo rẹ̀ ni mo sì máa ń jẹ. Torí èmi fẹ́ran àlàáfíà mi, mo fẹ́ kí ara mi jí pépé, kí sì dàgbà kí n dògbó. Ohunkóhun tí bá dẹ̀ ti rí pé ó lè jẹ́ kí èrò ọkan mi tàbí èròngbà mi yi kó wá sí ìmúṣẹ, gbogbo rẹ̀ pátá ni mo máa ń ṣe. Bó sì jẹ́ oúnjẹ náà ni gbogbo rẹ̀ pátá ni mo máa ń jẹ. Mo sì mọ̀ pé ẹran wà lára ìkan n nu won. Ni pẹ̀lú ọjọ́ orí tí mo wà lọ́wọ́lọ́wọ́, ẹran wà lára àwọn ohun tó lè ṣe ara mi láǹfààní láti orí lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ kí n fẹ́ran ẹran, kí sì máa jẹ ẹran dáadáa lóòrèkúrè.

I-ìbéèrè yẹn ó, ó ni ó lọ kọ́kọ́ díẹ̀. Ó ní bó ṣe jẹ́. Mi ò lè dédé bínú torí pé mo wà nínú ọkọ̀. Mi ò kín sábà bínú tí n bá wà nínú ọkọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ní ìgbà kọ̀ọ̀kan, àwọn alábàwá, àwọn alábàwá ọkọ̀ pọ̀ tàbí àwọn driver ojú ọ̀nà, wọ́n máa ń ṣe nǹkan tó máa ń dánú bí ènìyàn tí ènìyàn kò ní lè múmara ní ẹ̀ mí. Lọ́jọ́ lásán tí ohun-ko-hun ò bá ṣẹlẹ̀, mi ò kín bínú nínú ọkọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ ìjọ́ tí ohun ìbínú ṣẹlẹ̀, ẹlẹ́ran ara ni èmi náà ó lè fa ìbínú tàbí ikùnsínú, so, ní kúkúrú, bẹ́ẹ̀ni àti bẹ́ẹ̀ kọ.

Ọkùnrin ni mí, mi ò ní àkókò kan pàtó tí mo máa ń jẹ oúnjẹ alẹ́. Bí iṣẹ́ bá ṣe pọ̀ lọ́rùn mi sí ló máa ń sọ boya mo máa tètè jẹun tàbí mo máa pẹ́ jẹun. Bí mo ṣe fẹ́ràn oúnjẹ sí, náà ni mo ṣe fẹ́ràn iṣẹ́ sí. Èèyàn tó bá dẹ ṣíṣe owó lá jeun gidi, lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń gbé iṣẹ́ léèkè oúnjẹ. Ìgbà tí bá parí iṣẹ́ ni mo máa ń to ronu oúnjẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà ó máa ń jẹ́ kí ó pẹ́ kí n tó jẹun. Ṣùgbọ́n nígbà mìíràn tí ò bá sí iṣẹ́ lọ́rùn mi, mò maa ń tètè jẹun. Ṣùgbọ́n kò sí àkókò pàtó tí mo le sọ pé tó bá ti pé pé mo máa fi iṣẹ́ sílẹ̀ lọ jẹun tàbí lọ dáná. Àáa, ìgbà tí bá parí iṣẹ́ tán lọ́pọ̀lọpọ̀ ìgbà ni mo ṣẹ̀ máa ń jẹun.

Kì ń ṣe pé omi ń sàn wọ́n ní ibi tí mo wà, ṣùgbọ́n àgbàlá òjò tún jẹ́, ó jẹ́ ohun tó lè mú àti ró mi lò rọrùn si. Fún ìdí èyí yìí mo ní àgbàlá òjò ńlá tí a máa ń fií gbe omi òjò ní ìgbàkígbà tí òjò bá ti rọ̀. Ó máa ń jẹ́ kí àti rómi lò rọrùn. Áá jẹ́ kí omi wà ní àrọ́wọ́tó. A sì jẹ́ kí ọkàn ènìyàn ba lẹ̀ pé omi ń bẹ nígbàkígbà tí ènìyàn bá fẹ́ lo omi. Ni bí bẹ́ẹ̀ ni pé àgbàlá òjò wà tí a máa ń fi gbé òjò. Kódà mò ń, mò ń lérògbà láti rà á mì mọ́ kí ó lè máa, kí a tún lè máa rí i gbà ju èyí tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ.

A ti ṣètò iṣẹ́ àkànṣe, òun ṣe nǹkan kan tó ní agbára. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn iṣẹ́ yii bí ènìyàn bá ṣe ń ṣe, ni ó ṣe máa mọ̀ ṣe sí. Mo, mo dẹ̀ jẹ́ eǹikan tó ti ṣe àwọn iṣẹ́ àkànṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Kò jẹ́ tuntun fún mi, kò dẹ́rùbà mi mọ́, kò ní ìtumọ̀ lọ̀títí sí mi, kò lè ṣe mí lójoojo. Mo, mo mọ̀ wọ́n bí ẹ̀yin ọwọ́ mi. Mo mọ àwọn iṣẹ́ àkànṣe bí ẹ̀yin ọwọ́ mi, tí a ti ṣètò fún onírà fún mi rárá. Tí bá ti mọ̀ pé iṣẹ́ àkànṣe wà lẹ́, ó ti tán láàárín ìgbà díẹ̀. Máa ti ṣètò, máa ti parí ètò. Iṣẹ́ àkànṣe bẹ̀rẹ̀ nìyẹn. Kò, kò, kò ní rà fún mi bó ti rà fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ìṣẹ́ àkànṣe ò ní rà bẹ́ẹ̀ fe'mi. Ìrọ̀rùn ló bá dé.

Ìbáṣepọ̀ tó ń dánmọ́nrán ń bẹ láàrín èmi àti àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Ìbáṣepọ̀ jẹ́ ìkan nínú àwọn ohun tí mo máa ń rí dájú wípé ó dára láàrín èmi àti àwọn tí má bá sìṣẹ́. Torí tí ìbáṣepọ̀ tó dánmọ́nrán o bá sí láàrín ènìyàn àti alábàáṣiṣẹ́ rẹ, ó lè máa ń fa ìlọ́sẹ́yìn bá iṣẹ́ tọ bá ń ṣe. Ehn, ìbáṣepọ̀ tó dánmọ́nrán ó jẹ́ ìkan lára àwọn ohun tó jẹ mí lógún jù níbí iṣẹ́. Mo ti fi síwájú ìyókú ti wá, ó ti, ó ti jẹ́ kí ìrókù rọrùn fún mi. Kò sí, mi ò ní wàhálà pẹ̀lú bíbá àwọn, àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Kò sí wàhálà kankan láàrín wa. Ìbáṣepọ̀ wà dánmọ́nrán.

Àti ka àwòrán ilé, ó jẹ́, ó jẹ́ nǹkan tó máa ń dani lójú rú, kì ń ṣe nǹkan tí gbogbo ènìyàn lè ṣe. Àwọn èeyan rò pé nǹkan tó rọrùn ni, ṣùgbọ́n kì ń ṣe nǹkan tó rọrùn. Nǹkan tí àwọn kan dídi máa ń lọ sí ilé ẹ̀kọ́ gíga lọ kọ́, ó ní àwòrán ilé kíkà àti yíya. Ṣùgbọ́n mo jẹ́ ẹnìkan tó rìn pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀rẹ́ mi. Iṣẹ́ àwòrán ilé yíya ni wọ́n ń ṣe, wọ́n sì máa ń pè mi kí wá bá wọn wò kí wò bí wọ́n ṣe dáadáa bí wọ́n ṣe jáda. Nípa, nípa ṣẹẹrẹ bẹ́ẹ̀ ni mo ti kọ́ bó ṣe ń wo àwòrán ilé, bó ṣe ń ka àwòrán ilé. Níka bẹ́ẹ̀ mo ti kọ́ bó ṣe ń ka. So lọ́lọ́wọ́ mo lè sọ pé mo mọ bó ṣe ń ka àwòrán ilé, bó ṣe, mo, mo tún sì mọ bó ṣe ń yà níwọ̀n bá. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè yín ti sọ, mo mọ bó ṣe ń ka àwòrán ilé.

Oríṣìíríṣìí ibi ló wà ṣùgbọ́n mo lè sọ fún yín wípé ibi tí mo fẹ́ràn jù lọ jẹ ilé. Wọ́n ní àjò o lè dùn, dùn kò dàbí ilé. Kò sí ibikíbi tí n bá lè lọ kò ún dàbí ilé lárà mi. Tí bá máa fi lo wákàtí méjì sí mẹ́ta níbikíbi tí bá n lọ, a ti máa ṣe mí kí n padà wá ilé. Kò si ibòmíràn tí mo lè sọ pé mo fẹ́ràn jù ụ́ lọ, tí màá fẹ́ràn tó bẹ́ẹ̀ gẹ́, tí màá fẹ́ràn ju ilé mi lọ. Ilé mi jẹ́ ibìkan tó máa ń pè mí mọ́ra, ó máa ń pè mí wale. Ọkàn mi máa ń balẹ̀ tí bá ti wà nú ilé. Gbogbo àwọn nǹkan tí o jẹ́ kí n lè fẹ́ràn ibòmíràn bí i ilé tàbí ju ilé lọ nìyẹn.

Rárá, mo fẹ́ràn àmì ìràwọ̀ lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n mo mọ àmì ìràwọ̀ mi tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ táwà yìí mi ò rántí àmì ìràwọ̀ mi. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀, mi i rántí àmì ìràwọ̀ mi mọ́.

Àrá o. Irúfẹ́ ìwà wo nìyẹn? Kódà hin gbọ́ri pé àwọn kan wà tó máa ń na ara wọn. Èmi ò kí ń na ara mi. Ohunkóhun tó bá máa pa mí lára, mi ò kí ń ṣe. Mo fẹ́, mo fẹ́ràn ara mi ju kí ń máa fìyà jẹ ara mi tàbí na ara mi lọ. Èmi ò kí ń na ara mi. Ohun tó bá máa mú ara mi jọ̀lọ̀, tó máa mú nu mi dùn, tó máa mú ọkàn mi balẹ̀, tó máa mu emi mi gùn, òun ni mo máa ra wọlé, tí mo máa ń ṣe tí mo sì máa mú lọ́kùúkù dùn ní gbogbo ìgbà. Kì í ṣe mọ́ ní ì náà àbí fífi ìyà jẹ ara èèyàn lọ́nà tí kò tọ̀ tàbí ní ọ̀nà tí kò yẹ.

Kò sí, kò sí ohun tí mo ṣe ní ìgbà ọmọdé tí mi ò rántí. Ọ̀pọ̀lọpọ̀ ohun gbogbo tí mo ṣe ní ìgbà ọmọdé ni mo rántí. Ṣé ìgbà ọjọ́ ìbí ìkarun mi ni màá sọ pé mi ò rántí? Àbí ìgbà ọjọ́ ìbí ìkẹwàá? Àbí ìgbà tí mo lọ sọ́dọ̀ àwọn ènìyàn àwọn ìdílé tí mo lọ lo ọlidé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríṣìíríṣìí, oríṣìíríṣìí nǹkan ló ṣẹlẹ̀ ní kékeré. Púpọ̀ jù lọ nu rẹ̀ ni mo sì le sọ pé mo rántí. Ṣùgbọ́n, mi ọ̀rọ̀, ọ̀rọ̀, ọ̀rọ̀ o tí débẹ̀ ló ni. Ọ̀rọ̀ o tí débẹ̀ Tí wọ́n ní kí n sọ̀rọ̀ ló ni, mo máa sọ̀rọ̀ nípa ayẹyẹ ọjọ́ ìbí ìkarun mi. Òun ni ayẹyẹ tí mo ti gé àkàrà òyìnbó kẹ́yìn. Ìgbà yẹn mo sì kéré, kò tí ì sí rònú, kò tí sì wàhálà tàbí ìtìayé. Gbogbo èrò mi ìgbà yẹn kò ju èrò tí óuńjẹ lọ. Ṣùgbọ́n ọmọ náà ni lónìí.

Bẹ́ẹ̀ni mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Lóòtọ́ kì í ṣe ní gbogbo ìgbà ni mo máa ń fún wọn ní owó àfikún ṣùgbọ́n àwọn oṣù kọ̀ọ̀kan wà bí i oṣù kejìlá tí ayẹyẹ ọjọ́ ìbí Kristi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà. Irú àwọn oṣù báyẹn ìnáwó gbogbo ènìyàn pátá ló máa ń gọ́bọ̀í ló máa ń ga sókè si láti má jẹ́ kí ìyà jẹ àwọn òṣìṣẹ́ láti jẹ́ kí wọ́n tẹ́gbẹ́ láti jẹ́ kí àwọn òṣìṣẹ́ náà lè ṣe ohun tí ẹgbẹ́ ń ṣe. Mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún ní irú àwọn oṣù báyẹn kí inú wọn lè dùn nítorí wọ́n, wọ́n lẹ́tọ̀ọ́ sí, wọ́n lẹ́ n tọ́ bá ń ṣiṣẹ́ o yẹ kó ní àsìkò ìgbádùn. Àwọn ẹṣin tó bá ti ṣiṣẹ́ gbogbo wọn pátá ló máa ń gba owó àfikún ní àwọn eṣù, àwọn oṣù tí ayẹyẹ bá ti wà.

Mo jẹ́ ènìyàn tó máa ń ta nǹkan. Ẹnikẹ́ni tó bá dètí n ta nǹkan, ó ní láti ní ọ̀yààyà. Ọ̀yààyà tí mo ní ó jẹ́ kí ó rọrùn fún mi láti máa ń kí àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀. Mo máa ń kí àwọn ènìyàn dáadáa, mo máa ń bọ̀wọ̀ fún gbogbo ènìyàn. Mi ò kí ń fojú di ẹni kankan, bó ó jẹ́ ọmọdé ni tàbí àgbàlagbà, kò sí yàtọ̀. Gbogbo wọn ni mo máa ń bọ̀wọ̀ fún, bákan bákan kárí. Nítorí ó jẹ́ ìkan lára àwọn ìwà tí mo ti fi kọrà nídi iṣẹ́ kárakata tí mo ń ṣe. Ìrufẹ́ tí mo bá ṣe pàdé ẹeyan náà máa ń sọ bí mo ṣe máa ń kí ènìyàn sí nígbà mìíràn. Ṣùgbọ́n mo jẹ́ ẹnìkan tó máa ń kí àwọn èeyàn bó jàgbà bó jọmọdé, gbogbo ènìyàn kárikári ni mo máa ń kí.

Pẹ̀lú bí ìlú ṣe rí yii, mi lè sọ pé oúnjẹ kan pàtó báyìí ni mo máa ń jẹ ní ọ̀sán. Kódà ọ̀pọ̀lọpọ̀ ìgbà, kò sí oúnjẹ ní ọ̀sán, torí bí ìlú ṣe rí àti bí gbogbo nǹkan ṣe rí. Ṣùgbọ́n ní ìgbà kankan tí bá fẹ́ jẹun ní ọ̀sán, mo màá fẹ́ràn kí n jẹ oúnjẹ tó bá fẹ́lẹ́, kì í ṣe oúnjẹ tó bá wúwo tí ó ní jẹ́ kí lè máa ṣe àwọn nǹkan tí mò ń ṣe lọ. Oúnjẹ tó bá fẹ́lẹ́ bí chips àti drinks, àwọn oúnjẹ tí ó le, tí ó le mú orun kun eyen bí snacks, bí ṣokoléètì. Àwọn nǹkan tí mò ń gbádùn kí n jẹ lọ́sàn án nì yen, kì í ṣe ohun tí mo máa ń jẹ, tó máa pa ìyòkù ọjọ́ mi lára, tí ó ní jẹ́ kí n lè ṣe bó ṣe ẹ́ kí n ṣe.

Mo ti, mo ti ṣe iṣẹ́ tó ní ṣe pẹ̀lú kí ènìyàn má rìn, rìnrìn àjò léra léra rí. Ìyẹn ti, Ìyẹn ti jẹ́ kó, Ìyẹn ti jẹ́ kó rọrùn fún mi láti múra rìnrìn àjò. Tí n bá fẹ́ lọ fún rìnrìn àjò, kò jú, kò jú pé kí n ti di ẹrù sílẹ̀ láti àná ọjọ́ tí n bá fẹ́ lọ sí ìrìn àjò sílẹ̀. Ẹ̀hẹ́n, fún ìdí èyí kò ní sí pé mò ń gbàgbé nǹkan kan nínú wọn. Àwọn tó bá yẹ kí n mú dání lọ sí ìrìn àjò àbí àwọn nǹkan tí mo fẹ́ lò ní ọ̀hún tí n bá ti tètè di ẹrù sílẹ̀. Tí mo ti di sílẹ̀ láti ìjọ kan sílẹ̀, ohun gbogbo tó bá yẹ kí n mú dání, màá máa rántí díẹ̀ díẹ̀. Mo ti fi eléyìí kọ́ra, torí ó jẹ́ kí àti di ẹrù fún ìrìn àjò kó rọrùn fún mi.

Irú etí ìgbọ́ tí mò ń lò, ó ní ṣe pẹ̀lú irú ènìyàn tí bá ń bá sọ̀rọ̀ àti irú nǹkan tó bá ń ṣẹlẹ̀ lọ́wọ́. Lóòótọ́ ní ọjọ́ lásán, mo jẹ́ ẹnìkan tó máa ń, tó máa ń tẹ́tí sílẹ̀ sí ọ̀rọ̀ dáadáa. Mo jẹ́ àwọn yára láti gbọ́ ọ̀rọ̀, lọ́ra láti fèsì. Mo máa ń fẹ́ràn kí n gbọ́ ọ̀rọ̀ dáadáa, to bá jẹ́ pé ọ̀rọ̀ tó mo ní láti fèsì si kí mo dáadáa kí n tó fèsì. To bá sì jẹ́ pé eyití ò nílò èsì, kí n gbọ́ dáadáa, kí dẹ̀, kí dẹ̀ ni lọ́kàn kí fọkànbalẹ̀ sọ pé elé yìí ò nílò èsì, kí má dẹ̀ fi èsì sí i. Tí ó bá dẹ̀ jẹ́ ọ̀rọ̀ tí ó yẹ kí n gbọ́ náà nígbà kankan, màá yari mí ò ní gbọ́. Ìwọ̀n etí ìgbọ́ mi máa ń tẹ́tí, máa ń tẹ́tí sílẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ dáadáa. Mo jẹ́ ọ̀kan lára àwọn tó máa ń tẹ́tí sílẹ̀ tó máa ń fọkànbalẹ̀ gbọ́ ọ̀rọ̀.

Fún ènìyàn tó ń ṣiṣẹ́ Íńtánẹ́ẹ̀tì bí i tèmi, ímeèlì jẹ́ ọ̀kan lára àwọn áàpù tí mo máa ń lò jù lórí fóònù mi. So ètò àti àkóso ímeèlì ó wà lára àwọn ohun ìkíni tí mo kọ́kọ́ kọ́ bí wọ́n seń se lórí fóònù, torí tí mi kò bá mọ bí mo ṣe má a ṣe ètò àwọn ímeèlì mi, ó lè di ǹkan tó má a pa mí lára gan ju bí mo ṣe ní lérò lọ. Mo ti fi ìyẹn kọ́ra dáadáa nígbà tí mo sẹ bẹ̀rẹ̀ isẹ́ síse lórí fóònù, kì í ṣe ohun tí mo sẹ bẹ̀rẹ̀ ti ń se báyìí, mo ti fi kọ́ra tipẹ́.

Èmi ò léro pé ẹni kankan wà tí ò kí ń gba àwọn ímeèlì àìwúlò. Kò sí rí fẹ́ ímeèlì tí wọ́n kì ń fẹ́ ránṣẹ́ sí mi, àti ímeèlì tó wúlò àti ímeèlì tí ò wúlò. Gbogbo oríṣìíríṣìí ímeèlì ló máa fi ránṣẹ́ sí mi, gbogbo ẹ nà ló máa ń wọlé. Èmi fún ara mi ni máa ma wo, mo máa ṣètò ẹ̀ tí mo máa wo àwọn èyi tò ye kín wò, àwọn èyi tò ye kín fèsì sí, àwọn tí ò yẹ kí n fèsì sí, àwọn tí mi ò tìẹ́ni wúlẹ̀ wò, àwọn tí mo máa block, èmi ló á padà ṣètò sí gbogbo ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ ti pé boya mo máa ń gba àwọn ímeèlì àìwúlò, mo máa ń gba ímeèlì àìwúlò dáadáa, gbọ̀n náà ni mo sì máa ń gba àwọn ímeèlì àwọn èyí tó wúlò dáadáa, gbogbo rẹ̀ ló máa fẹ́ ránṣẹ́ sí mi. Èmi ló wa máa ṣàṣọ́tọ̀, èmi ló máa ya àwọn tó wúlò sọ́tor yatọ̀ sí àwọn tí kò wúlò.

A! Mo máa ń fẹ́ràn kí ojú ọjọ́ tutù, ṣùgbọ́n kìí ṣe pé kí òjò wa máa rọ. Tójò ba ti ń rọ, kò kí ń mi o kìí fẹ́ kúrò nínú ilé. Ó máa ń fa ìrẹ̀wẹ̀sì bá mi, ó máa ń ṣemi kíǹ kò ra ra sun, kí n daṣọ bora, nínú kí n jẹ oúnjẹ gbígbóná, kí màá ṣeré nínú ilé. Bẹ́ẹ̀ náà ni, tó orun bá ti gbóná jọi jói, ko ń wùnmí kí ń kúrò nínú ilé náà, torí ó máa ń mú oru mú mi. Ó máa wùnmi kí n wà nínú ilé, kí lè wẹ̀ ní òrèkóòrè, kàrá mi sì yà gágá. Ṣùgbọ́n tó ju ọjọ́ bá tutù, tí òjò kò rọ, ó máa ń jẹ́ kí n lè kúrò nílé bó ṣe wùmí, màá lè jáde, màá lè rìn gbogbo bá ṣe wùmí torí òjò kò ní rọ. Bákannáà sì ni oru ò ní mú mi, ọkàn mi á balẹ̀, ṣe ni gbogbo ara mi á gbẹ́ fúrúfúrú. Ìrú àwọn nǹkan tí mo máa ń fẹ́ràn jù ni yen ojú ọjọ́ tó bá tutù, ṣùgbọ́n tí ò mú tójò dání, òun ni ojú ọjọ́ tí mo fẹ́ràn jù lọ.

Bẹ́ẹ̀ni, mi o, mo jẹ́ ẹnìkan tí ò fẹ́ràn kí ohun kankan máa dé bá mi lójijì kó wa máa ba ohun tí mo ti rò jẹ́. Mi ò fẹ́ kí ohun tí mi o rò kó máa ba ohun tí mo ti rò jẹ́. Ìdí niyi tí mo fi máà, tí mo fi máa ń ṣe ohun gbogbo létòlétò. Ènìyàn tó bá ti mọ̀ pé òun máa ń kúrò nílé dáadáa pé ó máa ní aṣọ òtútù ta máa wọ̀ láti jẹ́ kí ohun gbogbo lọ bó ṣe yẹ kó lọ. Mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀ ní àsìkò òtútù kó lè mú ara, ara gbóná kí ohun gbogbo lè bọ̀ sí déédéé kó má di pé òtútù a máa fa ìrẹ̀wẹ̀sì tí kò ní jẹ́ kí n lè ṣe iṣẹ́ tó bá yẹ kí n ṣe tàbí ohunkóhun tó bá yẹ kí n ṣe.

Tí òjò bá ti rọ, àgàgà tó máa ti jẹ́, ìgbà tí mo ní iṣẹ́ sí orí fóònù tí kì í ṣe iṣẹ́ tí mo máa ní láti lọ síbi iṣẹ́ lọ ṣe, iyen inu mi máa ń dùn ní wọ̀nba. Torí tí òjò bá rọ̀ gbogbo ibi máa ń tutù, ojú ọjọ́ á tutù kò ní sí orú. Mo sì jẹ́ ẹnìkan tó kó ìríra orú, mi ò fẹ́ràn kí orú máa mú mi, bó ti wù kí ó kéré mọ́. So nígbà tí òjò bá ti rọ̀ tí gbogbo ojú ọjọ́ tutù, ṣe ló máa ń mú mí dùn? Though, ó máa ń fa ìrẹ̀wẹ̀sì ní ìgbà kọ̀ọ̀kan, kò ní jẹ́ kí n ti ṣẹ́ kíákíá bó ṣe ẹ kì í ṣe kíákíá. Ṣùgbọ́n mo jẹ́ ẹnìkan tí mo ti, mo ti fúnra mi láwọn òfin kan tí mo gbúdọ̀ tẹ̀lé. Kò ní bí iṣẹ́ bí òtútù ṣe mú tó tàbí tí orú ṣe mú tó. Àwọn iṣẹ́ kan wà tí mo máa parí. So òfin tí mo fúnra mi kò jẹ́ kí, kò jẹ́ kí òtútù tàbí òjò le dènà iṣẹ́ mi lọ títí.

Mo jẹ́ ẹnìkan tí kì í lọ ibiṣẹ́ ní ojojúmọ́. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, orí fóònù ni mo ti máa ń se isẹ́ tí bá fẹ́ se. Orí fóònù àti íńtánẹ́ẹ̀tì mo ti máa ń se isẹ́. Ṣùgbọ́n ní àwọn ìgbà kọ̀ọ̀kan, mo máa n ní láti lọ ibiṣẹ́. Wọ́n máa ní láti rí mi láti sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan. A lè ní àkójọpọ̀ ká fẹ́ ní ọ̀rọ̀. Nígbà kọ̀ọ̀kan máa ní láti lọ ibiṣẹ́. Ní àwọn ìgbà kọ̀ọ̀kan yẹn, kọfí máa ń wà ní ibisẹ́. Mo máa ń mu kọfí ní ibisẹ́ láwọn ìgbà kọ̀ọ̀kan yẹn. Ṣùgbọ́n yàtọ̀ sí ìyẹn, tó bá ti jẹ́ ìgbà tí mo wà nlé ni, mo, mo gbà kí n mu omi ju kí n mu kọfí lọ. Nítorí mo léèrò wípé omi ṣí dá lára ju àwọn ǹkan bí i kọfí àti tíì lọ.

Fóònù mi dàbí ilé iṣẹ́ mi kejì ni. Mo má n ṣe ohun gbogbo tó wà ní ìkáwọ́ mi láti má jẹ kí ó gbóná. Ẹ̀kọ̀ọ̀kan wà tí ohun tó wà ní ìkáwọ́ mi láti ṣe tí ó kì ń tó, tó má pàpà gbóná. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà fóònù mi ò kín gbóná. Kódà mo ti ra ẹ̀rọ tó má ń mú fóònù tutù mo ti rà sílè, tó bá di pé ó fẹ́ má gbóná fẹ́ẹ́rẹ́fẹ́ tí bá ti gbe sẹ́yìn rẹ̀, fóònù mi á padà, á padà sí bí ó ṣe yẹ kó rí. Mi ò kín jẹ́ kí fóònù mi gbóná rárá torí tó bá ti gbóná ó má ń pa bó she má ń ṣiṣẹ́ ní àrà.

À, ara ò kì í ṣe òkúta, mi ò fẹ́ràn kí n má sùn ní ọ̀sán, ṣùgbọ́n ìgbà mìíràn wà tó jẹ́ wípé má ti ṣíṣẹ́ alágbára ju bí mo ṣe rò lọ tí a ti rẹ̀ mí sínú tí mi ò ní mọ̀ tí mo lè, mo lè má ṣiṣẹ́ lọ tàbí kí fẹ́ ṣàwọn iṣẹ́ kankan tí ohun kò gbé mi lọ. Ẹ̀mí náà má ti mọ̀ pé ó ti dé ojú à mi nìyẹn. Ara ti nílò ìsinmi tipátipá, nǹkan tó fani ní ìgbà kankan ó lè jẹ́ kan tàbí ẹ̀mẹ́jì lọ́sẹ̀ tàbí ẹ̀ẹ̀mẹ́ta ní ọ̀sẹ̀ méjì. Hmm kíin ṣe ojoojúmọ́ bọ̀ ní àwọn ìgbà kankan, mò má n sùn ní ọ̀sán. Mo sì lérò pé ó, ó, ó, ó ara nílò rẹ̀, ara nílò ẹ̀, kárá lè wà lála fìyà.

Mo jẹ́ ẹni tó mú ètò ìlera àti ètò ìdárayá mi ní ọ̀kúkúndùn. Mo mú l'ọ̀kúkúndùn dáradára, mi ò fi ṣeré. Ètò ìdárayá mi ó dára. Mo fẹ́ran ara mi, díbi tó yẹ pé mi ò lè ṣe ohunkóhun tó máa pa ara mi lára. Títí débi ètò ìdárayá, gbogbo ẹ̀ní mo mú lọ́kúkúndùn. Mi kíkankàn gbọdọ̀ pa mi ní ara. Ètò ìdárayá mi ó dáradára lóòó.

Báwo ni inú mi gbà ṣe dùn tó, tó bá jẹ́ pé ẹ lè rí ojú mi lọ́wọ́lọ́wọ́, kí ẹ rí bí ó ti dára tó. Bẹ́ẹ̀ ni ojú mi, ojú mi ó dára. Ó dára jù bí ẹ ti lérò lọ. Mo jẹ́ ẹni kan tí ó fi ìkankan lára mi ṣeré, títí dé orí ojú mi. Mo ní àwọn ohun tí máa fi ń pa ojú láàárọ̀ tí bá ji. Mo ní àwọn ohun tí máa fi ń pa ojú ní alẹ́ kí n tó lọ sùn. Gbogbo rẹ̀ ló dẹ̀ ń ṣiṣẹ́ dáradára. Gbogbo ẹ́ ló ń jẹ́ kí ojú mi máa gúnrégé, tó jẹ́ kí ojú mi yọ bí ọjọ́, tó sì jẹ́ kí ojú mi lẹ́wà. Àwọn nǹkan tó pè ní yẹn skincare product, gbogbo rẹ̀ ni mo máa ń fi pa ojú mi lóore kóòre. Gbogbo ẹ́ sì ń ṣiṣẹ́ tó yẹ kí wọ́n ṣe ní ojú mi. Wọ́n jẹ́ kí ojú mi yọ dáradára.

Mh, bẹ́ẹ̀ni, kò sí ilé iṣẹ́ tó máa bẹ̀rẹ̀ tó jẹ́ kí gbogbo àwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ nìkan náà ni wọ́n jọ máa pari papọ̀. Àwọn kan máa lọ láàárín, àwọn kan máa dúró fún ìdí kan tàbí òmíràn. A máa lé àwọn kan kúrò, a máa gbà àwọn mí ní tuntun, àwọn kan máa wà tí ẹ pé a máa rí pé ẹ̀mí wọn ò gbé iṣẹ́ hù, àwọn kan máa wà tí ẹ̀mí wọn gbé ṣùgbọ́n tí wọ́n ò ní fi ẹ̀mí wọn ṣe, tí wọ́n ò ní ṣe tóboṣe ẹ̀ kan ṣe, tí ẹ máa ti tó ri bẹ̀ tí àní kan máa lọ, kó má ba fi ti wọn pa ibi iṣẹ́ lára. Àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo ti lé kúrò ní iṣẹ́ rí.

Lílo ọ̀pá ìfàmúrà nígbà tí bá ń mu ohun mímu ni ó, ó níí ṣe pẹ̀lú irúfẹ́ ohun mímu tí bá ń mu. Tó bá jẹ́ ohun mímu bí i omi ni mo ń mu, mi ò kí ń lo ọ̀pá ìfàmúrà. Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn, àwọn nǹkan bí ẹlẹ́rìndòdò, àwọn nǹkan bí júísì, irú àwọn nǹkan bẹ́ẹ̀ nìkan ni mo ti máa ń lo ọ̀pá ìfàmúrà. Kódà tó bá jẹ́ pé àwọn ohun mímu bí tíì, bí kọfí ni mo ń mu, mo máa ń, mo máa fẹ́ràn kí ń mú láti inú kọ́ọ̀bù tó bá bù síi. Mi ò ní lo ọ̀pá ìfàmúrà, ṣùgbọ́n tó bá jẹ́ àwọn ohun bí júísì, kóòkì, fáńtà, àwọn nǹkan kan bẹ́ẹ̀, irú àwọn, irú àwọn bí tí ẹ ti lè rí mi kí ń lo ọ̀pá ìfàmúrà nìyẹn.

Tábìlì iṣẹ́ mi jẹ́ tábìlì kan tó dúró dáadáa torí ohun alágbára pẹ̀lú àwọn nǹkan tó wọ́n, wọ́n pọ̀ lórí rẹ̀. Ó jẹ́ tábìlì tàn kan tó dúró dáadáa tí ẹsẹ̀ rẹ̀ dúró ńlẹ̀, tí kò sí pé ohunkóhun kankan ń mì torí àwọn nǹkan tó wúwo tó sì wọ́n bíi lápútọ̀ọ̀pù, bíi fóònù, bíi kọ̀m̀pútà, lóríṣìíríṣìí la má a ń ko le lórí, ta bá ti fẹ́ sisẹ́. Tí a bá dẹ̀ tí lo tábìlì tó dúró dáadáa àwa tàba kẹ́ru lè gan, ọkàn wa ò ní balẹ̀ láti kó ẹrù lé a ti mọ̀ pé irúfẹ́ tébù tí à ń lò dà. Kí ọkàn wa lè balẹ̀, a na wó a ṣe tébù tó dára, tábìlì tó dára tí ó dúró dédé tí ẹ̀mí ẹ, tí ẹ̀mí ẹ yí. Tábìlì tí a ṣe sí ibi iṣẹ́ mi ni.

Bóòtù lẹ̀ jẹ́ wípé ọkùnrin ni mí. Mo jẹ́ ore ikan lára àwọn ọkùnrin tó máa ń ní irun gígùn. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà sì ni mo kàn máa ń gẹ irun mi tí mo dẹ̀ máa ń kúrò lórí ẹ̀. Ṣùgbọ́n ní àwọn ìgbà kọ̀ọ̀kan tó bá tún wu mi kínyí ọwọ́ padà, mo máa ń di irun mi. Mo ti ní èèyàn tó máa ń bá mi di, mo máa ń di, mo máa ń di adìmọ́lẹ̀, mo lè di lọ sẹ́yìn, mo lè di lọ síwájú, oríṣìíríṣìí àrà ló máa ń fi ń bá mi di láti òmi ìjẹ. Láti ìgbà kẹ́ṣẹ̀ tí mo fẹ́ gẹ̀ ẹ náà, oríṣìíríṣìí àrà ló máa ń fi bá mi gẹ. Mò ní àwọn abámigẹrun tó mọṣẹ́ dójú à mi tó máa ń ṣe. Ìgbà mí wà gan tó máa ń, tó máa ń ṣe kórókóró bí i tàwon irun tó yìnbó, gbogbo rẹ̀ ló sì dára. Kò sí àrà ti won o le fi irun mi dá torí pé irun tí mo ní ó jẹ́ ààrùn tó gùn. Irun tí wọ́n máa ń fẹ́ràn láti jẹ́ kó irun wọn wà pẹ̀lú ni.

Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn ètò ìlera mi pẹ̀lú bí ara mi ṣe rí. Ṣùgbọ́n ó ṣe ni láàánú pé ó pẹ́ díẹ̀ tí mo lọ rí dókítà mọ́. Kò deè ní ìdí méjì ju ọ̀rọ̀ owó náà lọ. Ti bá ń lọ rí dókítà, àwọn owó tó máa ń gbà ti máa ń pọ̀ jù. Kìí ṣe gbogbo ìgbà ni mo lẹ́mi àti máa san irúfẹ́ àwọn àwọn owó bẹ́ẹ̀ yẹn. Lọ́pọ̀lọpọ̀ ìgbà kí èyí tí máa fi lọ́sọ̀ọ́ dókítà, màá ra oúnjẹ àti èso tó dára fúnra mi, màá jẹ́, màá jẹ́ kí ọkàn mi kí ó balẹ̀. Ǹkan tí mo máa ń ṣe dípò kí lọ rí dókítà lọ́pọ̀lọpọ̀ ìgbà ni torí ìnáwó àti rí dókítà kò ṣe é tẹ́rí sí ló jiji, wẹ̀ ṣe owó ènìyàn kò ṣe ń tẹ́rí sí.

Mo fẹ́ràn kí ènìyàn ní àwòrán ara lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n nípa irú ìdílé tí mo ti wá àti irú àṣà ìdílé mi kò, wọ́n ò fi ààyè gbà mí láti ya àwòrán sí ara lásìkò tí mo wà. Bóyá tí ó bá wá di ní ọjọ́ ọ̀la, mo lè rí ọ̀fẹ́ àti ya àwòrán kí àwòrán tó bá wù mí sí ara. Ṣùgbọ́n ní irúfẹ́ àsìkò tí mo sì wà yìí, mi ní òré ọ̀fẹ́ láti ya àwòrán sára, kòsí bó ti wù kó wù mí tó, mi ò lè ya àwòrán sí ara. Ní kúkúrú mi ò ní àwòrán kan kan sí ara lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n lọ́jọ́ ọ̀la mo lè padà ní.

Mo ti kẹ́kọ̀ọ́ yege, mo ti jáde, mo ti kẹ́kọ̀ọ́ yege, mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo fẹsẹ̀ tẹ ilé ìkàwé mọ̀, a ti máa lọ sí ọdún méjì sí ọdún mẹ́ta báyìí. Kò ń ṣe wípé mi kì í, kí i ṣe pé rárá ni mi ò kí ń kàwé mó, èèyàn ò kí ń kàwé tán, èèyàn ò kí ń kàwé parí. Mo sì máa ń kàwé fúnra mi, mo sì máa ń kẹ́kọ̀ọ́ lórí Íńtánẹ́ẹ̀tì àti fóònù, mo sì máa ń ṣe oríṣìíríṣìí ohun nìkan tó láti ọ̀nà ẹ̀kọ́ lọ. Ṣùgbọ́n tá bá ń sọ wípé tó wu ìgbà wo lo lọ sí ilé ẹ̀kọ́ mọ? Tí mo ti dé ilé ẹ̀kọ́ mọ̀, a ti máa lọ sí ọdún méjì, ṣọdún, a ti ló tó ọdún méjì gbàko sí ọdún mẹ́ta tí mo ti fẹsẹ̀ tẹ ilé ìkàwé gbẹ̀yìn.

Mo fẹ́ràn kí n máa ṣe ìpè fídíò. Gbogbo àwọn ǹkan báyìí wọ́n fi sí orí fóònù wa kí a lè jẹ ìgbádùn ẹ náà ni. Kì í ṣe pé wọ́n gbé síbẹ̀ tọkọ fi dẹ́ mọ síbẹ̀. Wọ́n ṣé kí àwọn ènìyàn lè jẹ ìgbádùrẹ́ ni. Ìgbádùn gbogbo rẹ náà mo dẹ̀ ń jẹ torí pé mo mọ̀ nípa rẹ̀. Mo máa ń ṣe ìpè fídíò dáadáa. Kódà mo fẹ́ràn rẹ̀ ju ìpè lásán lọ torí pé pẹ̀lú ìpè fídíò a ṣòro fún ènìyàn láti pàrọ̀ fún ẹ. Tó bá sì ní ènìyàn tó pẹ́ tó rí mọ́, tó wu ọ̀ kò rí, kò nílò láṣẹ tí máa wá lọ sílé mọ́. Pẹ̀lú ìpè fídíò wà á rí ojú ẹ, ẹ kíra yín, ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kí ètò sí ara lẹ́jọ́ wa. Ìpè fídíò ó dára ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ju àwọn ìpè lásán lọ. Ó dára lọ́pọ̀lọpọ̀ ọ̀nà ju ìpè lásán lọ.

À, mo, mo jẹ́ ẹnìkan tó ń kúndùn àdéhùn dáadáa torí tí n bá bá ènìyàn ṣe àdéhùn mi ò kí ń yẹ, kò sí ohun tó lè yẹ. Tí ènìyàn bá bá mi se àdéhùn náà, mo máa ń fẹ́ràn, o máa ń mú nù mi dùn. Tí ènìyàn náà kò bá yẹ tó bá mú lọ́kùkúndùn bí èmi se máa ń mú àdéhùn lọ́kùkúndùn. Mo kúndùn àdéhùn dáadáa. Mo má ń, mo má ń, mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Mi ò, mi ò fi ọwọ́ yẹpẹrẹ mú àdéhùn kan kan ri àbí kí n fọwọ́, fọwọ́ tẹ́ńbẹ́lẹ́ mú àdéhùn. Rárá, mo máa ń mú àdéhùn dáadáa. Tí bá ti bá yàn ní àdéhùn, mo, mo máa rí pé mo múṣẹ. Ó ti di dandan ara àwọn iwà tí àwọn iwà tèmi nìyẹn.

Mo ní oríṣìíríṣìí ẹ̀rọ ìlera sílé tí mo ra sílé torí àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. Mo máà, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera, mo máa ń mu.